Ọjọ́ wo ni nú ọ̀sẹ̀ ni o fẹ́ràn jù? Ọjọ́ tí mo fẹ́ràn jù nínú ọ̀sẹ̀ ni ọjọ́ ìsinmi, èyí tó jẹ́ ọjọ́ Sunday. Báyìí ni mo máa ń ṣe àwọn nǹkan kan tí mo nílò láti máa ṣe lóòrèkóòrè, tó dẹ̀ jẹ́ ǹkan tó máa ń fi inú mi dùn. Nípa ìdí eyií, ọjọ́ Sunday jẹ́ ọjọ́ kan tí mo fẹ́ràn gidigidi tí mo dẹ̀ máa ń ṣe àwọn ǹṣe tí mo nílò láti ṣe náà.

Ṣé o mọ pàdé àfojúsùn títa rẹ̀? Àfojúsùn títa mi ṣe ń kan tí ó ṣe pàtàkì, mo dẹ̀ bá pàdé rẹ̀ lórí kọ̀rì nígbà tí àyè bá ṣiṣẹ́ lẹ̀ mọ́ nígbà mìíràn torí pé léyò kì í ṣẹlẹ̀ mọ́, wọ́n máa ń fi ọkàn si láti ṣe àwọn nǹkan tí wọ́n rò láti ṣe gẹ́gẹ́ bí ènìyàn tó jẹ́ ǹkan tí ó ti ṣe pàtàkì fún mi náà.

Ṣé o ti lọ sí Àgọ́ rí? Àgọ́ jẹ́ ibìkan tí mo fẹ́ràn lọ́pọ̀lọ̀pọ̀, ó de jẹ́ ibìkan tí mo ti lọ rí dáradára nítorí pé ó jẹ́ ibìkan tí o máa ń fi inú mi dùn náà. Nípa ìdí èyí, mo ti lọ sí Àgọ́ rí, tọ́ de jẹ́ ǹkan tí ó dára kí ènìyàn máa ṣe náà ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ. Ìgbà yìí ta bá ń ṣe oko, mo màá n lọ sí agọ.

Ṣé o gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ àtọwọ́dowo? Àwọn ìgbàgbọ́ àtọwọ́dowo jẹ́ àwọn nǹkan kan tí o je wipe mi máa ń rí dájú pé mo ṣise lẹ lórí. Ó dàjẹ́ àwọn nǹkan pé mo ní ìgbàgbọ́ ránpẹ́ nínú rẹ̀ nítorí pé ó jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì kí ènìyàn ní. Ó dàjẹ́ ǹkan tí mo máa ń rí dájú pé mo ṣe àwọn nǹkan tí mo ní ṣe lórí rẹ̀ náà.

Àwọn áàpù wo ni o máa ń lò lójoojúmọ́? Àwọn áàpù tí mo máa ń lò jù ni àwọn áàpù tó jẹ́ wípé àwọn bíi WhatsApp, tọde jẹ́ ǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí inú dé máa ń dùn ṣẹ́ nítorí wípé ó jẹ́ ǹkan tí ó dára kí ènìyàn máa ṣènà, à inú mi dẹ́ dùn sí wọn lọ́pọ̀lọpọ̀ gidigidi.

Ṣé o fẹ́ràn ra oúnjẹ ní pópóná? Ríra oúnjẹ ní pópóná jẹ́ nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe. Ídí ni pé ó jẹ́ wípé máa ń ṣe àwọn nǹkan tí mo ní ṣe dojú ìwọ̀n ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ. À mọ̀ dẹ máa rí i lájú pé, àmọ́ kí n ra jẹ́ náà pópóná. Rí rẹ wípé jẹ́ nǹkan yìí mi o fẹ́ràn láti máa ṣe.

Ṣé o ti gun ọkọ̀ ojú omi rí? Ọkọ̀ ojú omi jẹ́ nǹkan tí fun fẹ́ràn. Mo dẹ̀ ti gun ọkọ̀ ojú omi rí dára dára torí pé ó jẹ́ nǹkan tí inú mi máa ń dùn sí, àti nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe náà lóòrèkóòrè. Ìdí niyí tọ́fa tí mo fi máa ń gun ọkọ̀ ojú omi, à láti ìgbà kú ìgbà tí mo bá ní àwọn iṣẹ́ tí mo fẹ́ ṣe.

Ṣé o fẹ́ran orin óké? Ririn óké jẹ́ nkan tí mo fẹ́ran láti máa ṣe nítorí pé ó jẹ́ nkan tí o n ní àgbàrá dié. Ẹ̀ẹ̀, à idi eyìí mo máa n ṣe àwọn nkankan tí mo ní lo láti ṣe ní ọ̀na tí o tó á ti ní ọ̀nà tí ó sì yẹ náà láàláìṣi àní àní lórí rẹ̀, nítorí ó jẹ́ nkan tí ó ṣe pàtàkì.

Báwo ni wọ́n ṣe máa pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́? Pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́ jẹ́ nǹkan tí wọ́n máa ń ṣe ní orekore lona tooto ati loná tó yẹ. Nígbà tí a bá lọ sí òde, a máa rí dájú pé owó yìí dín ní ogbogba. Láìsí ìjà, eleyi dè jẹ́ nǹkan tí ó dára.

Irú aṣọ wo ni o fẹ́ràn wọ̀? Aṣọ tí mo fẹ́ràn fún ọ̀ ni àwọn aṣọ tí a ó bá dára, tí kò ní ṣe àwọn aṣọ tí ó ní ipọn jù. Àwọn aṣọ yìí jẹ́ àwọn aṣọ kan tí mo fẹ́ràn lọ́pọ̀lọpọ̀. Àwọn aṣọ tí ó kí ń jẹ́ kí oorun máa mọ́ ènìyàn, tọ́ dà máa ṣé ara ní òge náà. Àwọn ni mo fẹ́ràn láti máa wọ̀

Kí ni èèyàn máa ń ṣe nígbà tí òjò bá rọ̀? Nígbà tí òjò bá rọ̀, mo fẹ́ràn láti máa wà nínú ilé. Nítorí pé mo jẹ́ ẹnìkan tí kò fẹ́ràn òjò nípa idí èyi Mo máa wà nínú ilé ní oòrekoorẹ̀ n gbà tí òjò bá n rọ̀. Eléyi dẹ̀ jẹ ntí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí èniyàn láti máa ṣe náà.